Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọkùnrin, mi ò ní ọkọ. Èmi gangan ọkùnrin ni mí. Ní ilẹ̀ Yorùbá, ẹni tí ó sì máa ń jẹ́ ọkọ gbọdọ̀ jẹ́ ọkùnrin. Èmi gangan sì re, ọkùnrin ni mí. Ohun tí mo gbọdọ̀ ní òun ni ìyàwó. Ka ní wípé obìnrin ni mo jẹ́ ni, òun ní ìbéèrè yìí kò bá ti wúlò fún púpọ̀ jù. Nítorí wípé obìnrin ló gbọdọ̀ ní ọkọ kìí ṣe ọkùnrin ló gbọdọ̀ ní ọkọ. Ìyàwó lọkùnrin gbọdọ̀ ní.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà láti mú èrò tuntun wá. Ìgbà míràn re, mo lè máa lọ ní ojú ọ̀nà, kí èrò tuntun kan sì wá sí mi lọ́kàn. Eléyìí tí ó lè maa pọ̀ owó fún mi àbí eléyìí tí ó lè mú nǹkan tí mò ń ṣe lọ́wọ́ ní àkókò náà lọ síwájú. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì, ohun tun ní wípé ìgbà míràn re, mo lè sùn kó jẹ́ pé nínú ààlà àbí nínú ojúuran ni èrò tuntun mìí tí máa ń wá sí mi ní ọkàn. Máa sì ṣiṣẹ́ to. Mo sì rí pé tí mo bá ṣiṣẹ́ to irú àwọn èrò tuntun yìí, ó máa ń dára fún mi púpọ̀.

Oríṣìíríṣìí àwọn àwòrán, òun ni mo fẹ́ràn. Ṣùgbọ́n ní àkọ́kọ́, mo fẹ́ràn láti máa rí àwọn àwòrán ilé oríṣìíríṣìí. Àwọn, pàápàá jùlọ àwọn ilé tí, àwọn ilé ìgbàlódé tí àwọn èèyàn ń kọ́ nísìn, àwọn ilé tí wọ́n fi gíláàsì kọ́, àti àwọn ilé tó jẹ́ wípé ilé àwo, ilé àwo yanu lẹ̀. Mo fẹ́ràn láti máa wo, mo fẹ́ràn iru àwọn, láti máa wòó iru àwọn àwòrán ilé báyìí. Lẹ́ẹ̀lẹ̀kejì, mo fẹ́ràn láti máa wo àwọn àwòrán àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì. Mo fẹ́ràn láti máa wo àwọn àwòrán náà gidi, gidi.

Bẹ́ẹ̀ni, nígbà tí nǹkan bá pọ̀ fún mi láti ṣe, ọ̀nà tí mo máa ń gbà láti fi ọkàn mi balẹ̀, òun ni wípé mo máa ń gbìyànjú láti máa bá àwọn tó jẹ́ bí olólùfẹ́ mi àti àwọn àbúrò mi ṣeré. Ọ̀nà yìí ló máa ń mú nǹkan kúrò ní ọkàn mi fún ìgbà tí ara mi ó fi balẹ̀ tí máa tun fi padà síbi ìdí iṣẹ́ náà.

Ọ̀nà tí mo máa ń gbà láti fi ṣẹ́gun ìbẹ̀rù, òun ni wípé tí mo bá ti rí pé ẹ̀rù ń bà mí fún kiní kan, mo, mo máa ń gbìyànjú wípé èmi nìkan kọ́ ni màá sùn. Ìgbà mìíràn sì lé, àwọn ohun kan kan tí ó máa ń dá ẹ̀rù bà mí, òun ni kí n mọ wípé kí èmi nìkan dá wà nínú òkùnkùn, irú kiní yìí máa ń dá ẹ̀rù bà mí, o maa n dàbí wípé boya emi nìkan ko ni mo wa níbẹ̀ boya bi àwọn emi okunkun mi wa pẹ̀lú mi ṣùgbọ́n ti kódà ko je pe ọmọ kékeré ni ti mo ba file ni eyan legbe eru oni bami mo. Ọ̀nà ti mo maa n gba láti file ti eru danu leleyi.

Oríṣìíríṣìí àṣà òun ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá. Ọ̀kan nínú àṣà tí a gbọ́dọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá òun ni ìkíni ní èdè Yorùbá àbí ìkíni ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá, ẹni tí ó bá juni lọ ní obìnrin, tó bá jẹ́ pé obìnrin ọmọdé tó fẹ́ kí àgbàlagbà tó jù lọ, ó gbọ́dọ̀ fi orókún rẹ̀ méjèèjì, ó gbọ́dọ̀ fi lélẹ̀. Eléyìí ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà lára àwọn àṣà Yorùbá tó sì mú Yorùbá rẹwà. Bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ kí ẹni tí ó jù lọ rú ọmọ náà gbọ́dọ̀ dọ̀bálẹ̀ gbàlàjà fún àgbàlagbà náà. Ọ̀kan lára àwọn àṣà tí èèyàn gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ ni eléyìí.

Iye àkókò tí mo máa ń lò lórí oorun kò kí ju àkókò, àbí kí a sọ pé wákàtí mẹ́jọ sí wákàtí mẹ́wàá. Óun ni iye àkókò tí mo máa ń lò lórí ìsun tí mo sì máa ń fi ń sun. Irú wákàtí yìí mo, mo máa ń sùn ní dédé bí i aago mẹ́wàá alẹ́, mà sì jí ní aago mẹ́fa òwúrọ̀. Àwọn àsìkò, àsìkò tí mo máa ń sùn ni ilé yìí.